Ṣé o máa ń pa owó mọ́? Ìbéèrè nìyẹn. Ìbéèrè ni pé ṣe o máa ń pa owó mọ́? Mo máa ń pa owó mọ́ nígbà tí èèyàn bá ń tajà àbí tí wọ́n bá ń fún mi ní owó. Mo lè kó owó pamọ́ sí ilé àbí kí èèyàn fi owó pamọ́ sí ilé ìpamọ́. Bo ni à ń pè ní ilé ìpamọ́ ni ibi tí àwọn èèyàn ti máa ń kó owó pamọ́ sí. So, ki máa kó owó pamọ́